Ṣé mo máa ń fín tùràrí? Rárá o. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan kì í ṣe ẹni tó máa ń fín tùràrí. N kò tilẹ̀ fẹ́ràn òórùn tùràrí. Pàápàá fífi tùràrí kì í ṣe ohun tí ó wọ́pọ̀ ní ibi tí mo ti wá. Àárín àwọn málà ni wọ́n ti máa ń fín tùràrí. Nítorí náà n kò kí ń fín tùràrí rárá.

Báwo ni mo ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì? Nítòótó bo tilẹ̀ jẹ́ wípé dídáàbò bo ààyè ìkọ̀kọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì ṣe ohun tó ṣe pàtàkì tó sì ṣe kókó. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹni kan, n kò mọ bí a ti ń ṣe é. Un ò tí fi ìgbà kan ṣe ìdáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì. Mo sì ń fi ojú sọ́nà láti mọ bí a ṣe ń ṣe é àti láti wá ẹni tí yóò lè kọ́ mi bí a ti ń ṣe ìdáàbò bo. Mo sì rò wípé eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó yẹ ká máa rí lórí Íńtánẹ́ẹ̀tì kí a lè mọ bí a ti ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ ẹni.

Ṣé mo máa ń gbé àpò ẹ̀yìn? Rárá, èmi gẹ́gẹ́ bí ẹnìkan n kò nṣe ẹni tó máa ń gbé àpò ẹ̀yìn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn tí máa ń gbé àpò ẹ̀yìn jẹ́ àwọn tó ń lọ ilé ìwé. Èyí ni àwọn ọmọ ilé ìwé tàbí àwọn tó bá gbé laptop dání, wọn á rà gbé e sínú apò ẹ̀wu Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan, àpamọ́wọ́ ni màá ń mú lọ́wọ́ nígbà tí mo bá ń jáde. N kò kì í gbé àpò ẹ̀yìn rárá.

Ṣe mo máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà. N kò ní ààrùn ẹsẹ̀, n kò ní àìsàn kankan lára èyí tí ó ní mú kí n lè rìn dáradára. Mo máa ń rìn ní àlàáfíà ní gbogbo ìgbà tí mo bá ń rìn. Láìní ohun kan tó ń ràn mí lọ́wọ́ nínú ìrìn mi.

Ṣé mo máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, mo máa ń kàwé. Ni gbogbo ìgbà tí mo bá rí ìwé tí mo rí àkórí ìwé náà tí ó sì jẹ́ ohun tó wù mí, mo máa mú ìwé náà hun o sì kà á láti mọ ohun tí a kọ nípa àkọlé tí mo rí lórí ìwé náà. Ó jẹ́ ohun tó wù mí láti máa ka ìwé.

Nígbà wo ni mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Ríra ẹ̀rọ ayárabíàṣá tuntun dálérí tí èyí tí mo bá ń lò lọ́wọ́lọ́wọ́ tó bá ní ìyọnu tàbí tí ó bàjẹ́. Èyí nìkan ló máa ń mú mi lọ ra ẹ̀rọ ayárabíàṣá tuntun. Nítorí náà, n kò kín ṣe ẹni tó máa ń yára ra ẹ̀rọ ayárabíàṣá nígbà gbogbo. Fún àpẹẹrẹ, ẹ̀rọ ayárabíàṣá tí mò ń lò lọ́wọ́lọ́wọ́, mo rà á ní bí ọdún kan sẹ́yin. Ní ìgbà tí èyí tí mò ń lò tẹ́lẹ̀ kò fún mi ní ohun tí mo fẹ́, kò ṣiṣẹ́ tí mo fẹ́ lórí ẹ̀rọ nígbà gbogbo tí mo bá fẹ́ lò ó, èyí ló mú mi tí mo fi lọ ra tuntun. Ṣùgbọ́n tí ò bá sí ìdí èyí, n kò ní ìdí láti ra ẹ̀rọ mìíràn rárá.

Báwo ni mo ṣe máa ń ṣètò àwọn ímeèlì mi? Ṣíṣètò ímeèlì jẹ́ ohun tó náani ní wàhálà díẹ̀ nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ímeèlì àti ì tó lórí àti ì tí ò ní ìtumọ̀, òun ló máa ń wọnú ímeèlì wá. Kì í ṣe gbogbo ímeèlì tó máa ń wá sí inú àpò ímeèlì mi ni ó jẹ́ wípé mo mọ bó ti jẹ́. Nítorí náà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ímeèlì tí kò lórí tí kò lọ́rùn, n ó yọ wọ́n dànù. N ó kan wo kíkì èyí tí ó bá ní fi ṣe, tó bá jẹ́ èyí tí mo ti ń retí tí mo ti ń fojú sọ́nà sí, ń ó ṣí, ń ó ka ohun tó wà bẹ́ẹ̀ láti mọ ìgbésẹ̀ tí ń ó gbé lórí rẹ̀. Ṣùgbọ́n àwọn èyí tí ò ní ìtumọ̀ yẹn, n ó kín dá wọn lóhùn, n ó kín wò ọ̀dọ̀ rẹ̀. Èyí tó bá tilẹ̀ jẹ́ wípé mo fẹ́ wọ̀ rárá, ń ó yọ wọ́n dànù nítorí pé wọn ò ní àǹfàní kan fún mi.

Ìgbà mélòó ni mo máa ń fọ ọwọ́ lójoojúmọ́? N kò le sọ wípé eye ìgbà kan pàtó báyìí ni mo fi máa ń fọ ọwọ́ ni ojoojúmọ́. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni máa ń fọwọ́. Nígbà gbogbo tí mo bá rí wípé ọwọ́ mi ti kan ohun tó dọ̀tí àbí ohun àìmọ́ kan, màá rí wípé mo fọ wọ́. Ní gbogbo ìgbà tí mo bá fọwọ́ kan owó, nítorí pé a mọ̀ pé onírúurú ènìyàn ni ọwọ́ rẹ̀ ti kan owó, ata dẹ́tẹ̀, àti aláìsàn, àti ẹni tó láàrùn lára, ló nírúru lọ́wọ́ wọn ti fọwọ́ kan owó. Nítorí náà mo máa ń rí wípé ní gbogbo ìgbà tí n bá ti fọwọ́ ka owó àbí tí ọwọ́ mi bá ti kan owó, mo fọ ọwọ́ mi kí n má bàá ṣe ṣì mú ọwọ́ náà lọ sí ẹnu léyìí tó lè fa àìsàn tàbí àrùn nínú àgọ́ ara ẹni.

Ṣé mo máa ń lo ọ̀pá ìfámúrá nígbà tí mo bá ń mu ohun mímu? Rárá o, n kò kì í máa ń lo ọ̀pá ìfámúrá. Lílo ọ̀pá ìfámúrá nígbà tí ènìyàn bá ń mu ohun mímu jẹ́ ohun àtijọ́. Ni òde òní, kì í ṣe ohun tó wọ́pọ̀ láti máa lo ọ̀pá ìfámúrá láti mu ohun mímu. Nítorí náà, n kò kí ń máa ń lò ó. Ni ìgbà tí mo bá fẹ́ mu ohun mímu, yálà kí n lo ife láti fi mú, àbí tó bá jẹ́ ohun tó wà nínú ìgò, kí n gbé ìgò sẹ́nu láti mu ohun tí mo bá fẹ́ mu. N kò kí ń lo ọ̀pá ìfámúrá rárá.

Ṣe mo ti lọ sí Àgọ́ rí? Rárá o. Èmi gẹ́gẹ́ bí ẹni kan n kò tí ì fi ìgbà kan lọ sí Àgọ́ rí nítorí wípé n ò ní ìdí kan pàtó láti fi lọ sí Àgọ́.

Báwo ni mo ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà? Mo máa ń gbòòrò àwọn oníbàárà mi nípa wípé kí a péra wa lórí ẹ̀rọ ayárabíàṣá. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn oníbàárà mìíràn bá fẹ́ kí ń bá wọn ṣe ohunkóhun, wọn á pè mí lórí ẹ̀rọ ayárabíàṣá tí ń ò sì jẹ́ wọn, táa ó sì jọ sọ̀rọ̀ nípa ohun tí wón fẹ́ àti bí wọn ó ṣe bá wọn ṣe. Ìgbà mìíràn ẹ̀wẹ̀, wọn á tọ̀ mí wá níbi ilé ọjà mi láti wá rí mi, a ó sì jọ sọ̀rọ̀. Ohun tí wọ́n bá sì fẹ́, n ó fi tó wọn lọ́wọ́.

Data tí mo máa ń lò lọ́sẹ̀ ọ̀sẹ̀ pọ̀ tó. À, nítòótọ́, data ó jẹ́ ohun tí mo máa ń lò gan, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni máa ń ṣe lórí fóònù ní ojoojúmọ́ àti ní ìgbà gbogbo. Nítorí náà lọ́sẹ̀ ọ̀sẹ̀ mo máa ń lò tó gíìgì méjìlá data ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Ó jẹ́ ohun tó pọ̀ nítòótó tó sì máa ń ná mi ní owó lọ́pọ̀lọpọ̀.

Báwo ni mo ṣe máa ń gba iri? Nítòótó n kò ì ṣe ni tó fẹ́ràn láti máa gba iyì fún ara mi. Nítorí pé òye yé mi pé ta bá rí ohun kan tí mo ṣe tó dára, ore ọ̀fẹ́ Ọlọ́run ni mo rí gbà. Nítorí náà bá bá ti lẹ̀ rí ẹni tó ń yìn mí, n ó dá gbogbo ogo náà padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Nítorí pé Ọlọ́run lóbá tó fún ní ní ore ọ̀fẹ́ àti ṣe ohun tó dára tí àwọn ènìyàn fi ń yìn ènìyàn. Nítorí náà n ó dá gbogbo iyì àti ògo náà padà sí ọ̀dọ̀ Ọlọ́run.

Ṣe owo tí mò ń gbà dára tó? Nítòótó èmi kì í ṣe ẹni tó ń gba owó oṣù, nítorí pé iṣẹ́ ara tèmi mo ń ṣe oníṣòwò kára, káta ni mí. Tí a bá wá sọ nípa tó wó, è yẹ tó ń wọlé fún mi gẹ́gẹ́ bí èrè kì í ṣe owó tó dára tó, kì í ṣe ohun tó tẹ́ mi lọ́rùn, nítorí pé kò tú mi ná. Bẹ́ẹ̀ ni mo sì ń wojú Olúwa láti rí owó dà sí orí ọjà mi kí n lè túnbọ̀ rí ọjà ta sí, débi wípé èrè tí yóò máa wọlé yóò pọ̀ tó fún mi láti máa ná.

Ṣé mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Ni ojoojúmọ́, wákàtí mẹ́wàá sí mọ́kànlá òun ni mo fi ń wà ní ẹnu iṣẹ́ níbi òwò ṣíṣe mi. Tí a bá wò ó ní tòótọ́, ó jẹ́ ohun tó pọ̀ fún ènìyàn láti fi odindi wákàtí mẹ́wàá sí mọ́kànlá ṣiṣẹ́ ní ojoojúmọ́. Ṣùgbọ́n ó jẹ́ ohun tó ní fi ṣe tó pọndandan. Ẹni tó bá ń fẹ́ owó, ẹni tó bá ń fẹ́ ọlá, ó gbọdọ̀ ṣiṣẹ́ kí owó tó wọlé. Èyí ló fi jẹ́ wípé mo màá ń ṣiṣẹ́ gidigidi gan fún bí i wákàtí mẹ́wàá sí mọ́kànlá.

Ṣe mo mọ bi a ti ń gun kẹ̀kẹ́? Rara o, n ko mọ bi a ti ń gun kẹ̀kẹ́. Ootọ mo ti rí àwọn tí ń gùn ún tó sì máa ń mú mi láti gùn ún. O si jẹ ohun kan ti mo ṣì ń retí bó tilè jẹ́ wípé mo ti dàgbà nítòótọ̀. Ṣugbọn mo sì ní ìgbàgbọ́ pé gígùn kẹ̀kẹ́ jẹ́ ohun kan ti mo sì máa kọ́ nígbà tó bá yá. Niwọn ìgbà tí àwọn ọmọ mi mọ̀ gùn, mo mọ̀ pé nígbà tó bá yá, látàrí wọn, ń o kọ́ bí a ti ń gun kẹ̀kẹ́.

Ṣé mo máa ń mu coffee ní ibi iṣẹ́? Rárá o, n kò kí ń mu coffee ní ibi iṣẹ́. N ò ṣiṣẹ́ ọ́fíìsì, ilé ọjà kan tí mo ti ń ta ọjà tìkára mi, òun náà ni mo máa ń wà ní ojoojúmọ́. Ṣùgbọ́n lẹ́ẹ̀kan kan bí coffee bá wùn mí mu, n ó ràá lọlé, n ó pò ó mu nígbà tí mo bá délé.

Kí ni àwọn ohun tí mo fẹ́ràn lórí pízà? Òwe Yorùbá kan ló wípé "butter kì í ṣe oúnjẹ ọ̀bọ". Pizza kì í ṣe ohun tí mo fẹ́ràn ní jíjẹ tó bẹ́ẹ̀ gẹ́. Ní ìwọ̀n ìgbà tí mo ra àwọn pizza yìí, nítorí tí àwọn ọmọ mi ni mo ṣe ràá nígbà tí wọ́n ń bèèrè fún láti jẹe, èmi gẹ́gẹ́ bí ènìyàn kan n kò fẹ́ràn rẹ̀. N ò rí àdídùn kan tó bẹ́ẹ̀ gẹ́ tó wà lórí písà, nítorí náà ni n ò tilẹ̀ ṣe nìfẹ́ sí ohunkóhun tó fẹ́ wà lórí rẹ̀, nítorí pé n kò fẹ́ràn rẹ̀ ní jíjẹ.

Ṣé mo máa ń gba àwọn ìmelì àìwúlò? Bẹ́ẹ̀ ni o. Ó pọ̀ jaburata nínú ìmelì mi. Ọ̀pọ̀lọpọ̀ ìmelì ni mo máa ń gbà lójoojúmọ́ tí n kò rí ìwúlò rẹ̀. Ọ̀pọ̀ nínú wọn n ò mọ bó ṣe jẹ́. N ò mọ ẹni tó kọ́ wọn, ṣùgbọ́n wọn ò kándédé rí wọn nínú àpò ìmelì mi. Nítorí náà, mo kàn máa ń fi wọ́n sílẹ̀ níbẹ̀ àbí kí n yọ wọ́n kúrò, nítorí pé wọn kò wúlò fún mi rárá.

Ṣé ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn jì? Bẹ́ẹ̀ni, mo pinnu nínú ọkàn mi wípé n kò ní fi ènìyàn sínú. Bẹ́ẹ̀ni n kò ní bá ènìyàn jà. Nítorí pé àìní ìdáríjì a máa fa àkóbá fún ara ẹni ti ka-ara ẹni. Ẹni tó bá ní ènìyàn sínú tó ń gbé kiri yóò máa fa àìsàn sínú àgọ́ ara ẹni. Kò ní àǹfààní kan tí àìdáríjì ẹni tó ń fi fúnni. Nítorí náà ó yẹ ohun tó dára láti máa dáríjì àwọn ènìyàn kíá, kí olúwa rẹ̀ náà lè ní ìfọ̀kànbalẹ̀ àti àláàfíà nínú àgọ́ ara ẹni.

Ṣé mo máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Ọwọ́ ọ̀tún ni màá ń lò nígbà gbogbo. Lílo ọwọ́ òsì kì í ṣe ohun tó rọrùn fún ni láti ṣe rárá. Àfi tó bá jẹ́ ẹni tí a bí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́wọ́ òsì, ọ̀pọ̀ ìgbà ni mo ti gbìyànjú láti lo ọwọ́ òsì mi, mo ríi wípé kì í ṣe ohun tó rọrùn láti ṣe. Nítorí náà, n kò kí ń lò ó. Àfi tí n bá nílò láti lo ọwọ́ méjèèjì papọ̀.

Nígbà wo ni mo kẹ́yìn lọ sí ilé ìkàwé? Mo ti kẹ́yìn lọ sí ilé ìkàwé láti bí ọdún méjìdínlọ́gbọ̀n sẹ́yìn. Ní ìgbà tí mo jáde ilé ẹ̀kọ́ gíga ni mo ti bẹ̀rẹ̀ sí ní tája ní ilé ìṣòwò mi àti ìgbà náà lọ́hùn ni mo ti lọ sí ilé ìkàwé kẹ́yìn.

Ṣé mo ní àìsàn ìkórira sí oúnjẹ kan? Rárá o. N kò ní àìsàn ìkórira sí oúnjẹ kan rárára. Ní tèmi, gbogbo ejò ni jíjẹ. Bẹ́ẹ̀ ni, gbogbo oúnjẹ tí a bá ti sè dáradára, òun ló bá mi lára mu. Ohun tó lè mú mi kórira sí oúnjẹ, òun ni tí ẹni tó bá sè é, tí kò bá nṣe ẹni tó ní ìmọ́tótó, tí kò bá ní ìmọ́tótó nígbà tí ó ń ṣe oúnjẹ náà, èyí nìkan ló lè mú mi kórira oúnjẹ. Ṣùgbọ́n n kò ní àìsàn ìkórira sí oúnjẹ kankan ní pàtó, rárá.

Ṣé mo jẹ ènìyàn tí ó máa ń ṣètò ǹkan? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ṣètò ǹkan nítorí pé n kò nífẹ̀ẹ́ sí kí ǹkan dàrú àbí kí ǹkan kàn rí balabala láìní ètò. Nítorí náà, gbogbo ibi tí mo bá wà àbí tí mo bá ti ń ṣiṣẹ́, ń o ríi dájú pé mo ṣe ètò gbogbo ǹkan dáradára ní ọ̀nà tí yóò jọju tí yóò sì wun àwọn ènìyàn.

Ṣe mo jẹ ẹni ti kò jẹ ẹran? Rárá o, mo máa ń jẹ ẹran gidigidi gan. Kò sí irú ẹran tí n kò kí ń jẹ. Àyàfi ejo. Nítorí náà, gbogbo ìgbà tí mo bá jẹun, tí kò bá tilẹ̀ sí ẹran lórí oúnjẹ náà, kò ní wù mí jẹ. Àyàfi tí ẹran bá wà lórí oúnjẹ, mo máa ń jẹ ẹran dáradára.

Ṣé mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Rárá, n kò ì tíì ní àǹfààní láti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin. Bó tilẹ̀ jẹ́ wipé èyí jẹ́ ohun tó wù mí lọ́pọ̀lọpọ̀ láti rí bó ti rí láti wọ̀, ṣùgbọ́n àǹfààní rẹ̀ ò tíì yọ. Mo sì ń fojú sọ́nà wípé ní ọjọ́ kan láìpẹ́, èmi náà yóò ní àǹfààní àti gun ọkọ̀ ojú irin.

Kí ni ètò mi fún ìparí ọ̀sẹ̀? Ètò mi fún ìparí ọ̀sẹ̀ yìí fẹ́rẹ̀ẹ́ pọ̀ díẹ̀. Tí ó bá ti di ọjọ́ ẹtì ni ń ó kọ́ lọ sí ilé ìjọsìn fún ìpàdé àwa obìnrin rere. Èyí kì í kí àwa ìránṣẹ́ Ọlọ́run. A ní ìpàdé ní ilé ìjọsìn ní ọjọ́ ẹtì. Bo bá tú wá di ọjọ́ àbámẹ́ta ní òwúrọ̀, ìpàdé obìnrin yìí fún gbogbo àwọn obìnrin pátá tó tẹ̀síwájú. Ṣùgbọ́n kò ní ṣe nínú ìjọ mi gangan ni ń ó ti lọ ṣe. A ti sọ fún mi láti tẹ̀síwájú sí ìjọ mìíràn ní èyí tó jìnnà díẹ̀ sí ìtòsí tí ń ó ti lọ ṣe aṣojú fún ìyàwó àlùfáà àgbà. Lẹ́yìn eyìí tó bá tún di ọjọ́ Sunday, ìyẹn ọjọ́ àìkú, a ó tún tẹ̀síwájú láti lọ sí ilé ìjọsìn lọ jọ́sìn fún Olúwa Ọlọ́run.